Ṣé oúnjẹ rẹ yí padà ní àkókò kan nínú ọdún? À, bẹ́ẹ̀ni, oúnjẹ mi n yí padà ní àkókò kan ní ọdún. Nítorí pé nígbà mìíràn, ó lè jẹ́ pé ìrẹsì, òun ni mò ń jẹ ní gbogbo ìgbà. Tó bá yá ọkàn mi a sì fà sì wí pé kí n tún jẹ ẹ̀wà. Ìgbà mìíràn iṣu. Bí i ẹ̀hun, ẹ̀hun, ohun, ohun jíjẹ mi tó bá ṣe yàtọ̀ sí, ìyẹn tó lọ-- ẹ̀hun tó bá ṣe yàtọ̀ sí, òun ni màá ṣe yí oúnjẹ mi padà. Oṣù wo? À, kò ì tó oṣù o. Ìgbà mí ìta ni mo jẹ ìrẹsì lénìí lọ́la. Ó lè di ní ọ̀túnla kí n wò wí pé iṣu ló wù mí jẹ kí ẹnu mi, kí oúnjẹ ẹ̀hun ìrẹsì kó má lọ lẹ́nu mi taára. Ìrẹsì ò lè má lọ lẹ́nu mi taára, kó jẹ́ iṣu ló tú wù mí jẹ tàbí òkèlè. Ohun tí ò ń fẹ́. Bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ. Ìgbà mìíràn ó lè jẹ́ pé ìrẹsì ló wà ní àkókò tí mo fẹ́ jẹun. Tí ó bá wu ọkàn mi láti jẹ, ó lè jẹ́ pé ẹ̀hun, bóyá ẹ̀hun ẹwà, òun ló wù mí jẹ. Tí mi bá sì jẹ́ ní àkókò tó wù mí jẹ yẹn, èyí tí mo nílé oúnjẹ tó wà nílẹ̀ fún mi kò ní lè lọ dáadáa ní ẹnu mi. Bí mo ṣe ń mọ̀, màá-- mo máa ń mọ̀ nítorí pé ẹ̀hun, èmi tí mo máa ń jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo mọ̀ pé tí bá ti ń jẹun, oúnjẹ yẹn máa ń lọ lẹ́nu mi dáadáa. Nígbà tí ó bá ti lọ lẹ́nu mi mọ́, òun ló jẹ́ kí n máa mọ̀ wí pé ó dábi pé oúnjẹ yẹn ó ti sú mi. So bí mo ṣe máa ń mọ̀ níyẹn.

Ṣé o mọ̀ bí a ti ń tún nǹkan ṣe? Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Mo mọ̀. Mo mọ àwọn kọ̀ọ̀kan bí a ti ń tún wọn ṣe. Mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ǹkankan ṣe bí obìnrin, bí ìgbà mìíràn bóyá tí, tí nǹkan bá bàjẹ́ nínú ilé bí apẹ̀erẹ̀. Boyá ẹ̀rọ amúnáwọlé ta n lò tó bá ní, tó bá ní tó ní ìjàmbá kékeré. Máa, tí Ọlọ́run bá fún mi ní agbára láti lè ṣe, mo máa n ṣe wọ́n dáadáa. Mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe.

Wo, nígbà wo ni o máa ń fà? Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà, tí mo máa ń ṣe sumesume, ohun náà ni ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, tí mo bá sùn, tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí ara mi òní tí ì bọ̀ sípò, bó ti yẹ kó bọ́ sípò. Màá máa ṣe lọ mí lọ mí, màá máa fà. Ohun tó yẹ kí n se kí n já fáfá mọ́, mi ò ní lè já fáfá mọ́. Ara mi ò ní tí i sa ra wọn ní tí ì sara jọ, sara jọ pọ̀ mọ́ ra wọn láti lè já fáfá lórí nǹkan tí mo bá ń se. Ni àkókò tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, ohun ni mo máa, ni mo máa ń fa.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Eh! Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ẹgbẹ́ akọrin. Gẹ́gẹ́ bí mo ti wò, mo, gẹ́gẹ́ bí mo ti fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé mo wà nínú, mo jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ akọrin ní ṣọ́ọ̀ṣì tí mò ń lọ, ní ṣọ́ọ̀ṣì tí mò ń lọ. Iṣẹ́ tí mò ń ṣe fún Ọlọ́run, ohun náà ni kí n má a kọrin si Ọlọ́run ní gbogbo ìgbà láì sú mi àti láì ṣàárẹ̀. Àjọ̀dún tí mo fẹ́ràn jù nípa àjọ̀dùn tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ẹgbẹ́ akọrin nítorí pé a kọ ọ̀pọ̀lọpọ̀ orin, a ṣe àjọyọ̀, a ó jó, a ó yọ̀, a ó kọrin si Ọlọ́run. Inú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá gbé ìbànújẹ́ gan wá, inú ẹ̀ yóò dùn padà lọ sílé. Ìdàjọ̀ nu tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ẹgbẹ́ akọrin nínú ìjọ wa.

Sọ fún wa nípa èso tí ó wù níbí. Èso tí ó wù níbí náà ni èso, èso ìbẹ́pẹ, ìbẹ́pẹ àti ọsàn. Oun ni eso ti o wu ni ibiyi. Èso wo? Èso tí, èso náà ni mo ti sọ. Èso ìbẹ́pẹ àti èso ọsàn, ọsàn mímu. Òun ni ó wù níbí báyìí. Ni àkókò wo? Àkókò tí ó wù náà ni ó ti pẹ́ tó ti wù, ó ti pẹ́ tó ti wù. Ṣùgbọ́n tó bá ti di àkókò kan, tí a bá ti ka gbogbo àwọn èso orí re, tí a ti ka, tó bá tún yá, yóò tú ṣọ láti tú mú àwọn ọmọ jáde. Láti mú àwọn ọmọ jáde. Ohun tí o fi ń ṣe? Ohun tí mo fi ń ṣe náà ni pé mo máa ń jẹ irú ìbẹ́pẹ. Maa je, nígbà miran ti oúnjẹ o ba wunmi láti je, ma je ìbẹ́pẹ gẹ́gẹ́ bi eso to dára fún ara. Maa si mun osan.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ọ̀nà tí mò ń gbà láti ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó, òun ni wípé ìwọ̀nba owó tó bá wà ní ọwọ́ mi, màá ṣe sí àwọn ìdílé mi, pàápàá jùlọ àwọn òbí mi nítorí pé àwọn òbí mi nìkan ni wọ́n ń dá gbé báyìí. Gbogbo àwa ọmọ a ti kúrò ní àkàtà wọn. Àwọn òbí mi wọ́n sì ti dàgbà, wọn ti dàgbà. Mo ní láti máa fi owó ránṣẹ́ sí wọn gẹ́gẹ́ bí ọmọ kí wọ́n má bàa máa ro ohun ti o yẹ kí wọ́n rò. Ẹni tí ò ń rán lọ́wọ́, àwọn ẹni tí mò ń rán lọ́wọ́ náà ni àwọn òbí mi. Kò n ṣàwọn òbí mi nìkan, àwọn àbúrò mi náà a máa pè mí, màá sì máa ṣe ìrànwọ́ owó fún wọn. Ìgbà mìíràn, àwọn ẹ̀gbọ́n mi náà lè pè mí láti sọ pé kí n bo àwọn láṣiri lọ́nà kan àbí ọ̀nà mìíràn. Tó kò ṣe àwọn òbí mi nìkan, ó lè jẹ́ àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò, ó sì lè jẹ́ àwọn ọ̀rẹ́ bí ó ṣe ń pinnu. Bi mo se n pinu láti se e oun náà ni wípé mo fi si ojúṣe mi wípé ehn ojúṣe mi ni láti se e fún won nítorí ni eh, nítorí pe gẹ́gẹ́ bi mo se je ọmọ fún won ètò mi ni fún mi láti maa se ohun tó ṣe, láti máa fi owó ránṣẹ́ sí wọn láti fi ra ohun tó yẹ wọ́n ba fẹ́ rà. Ohun tí ó ń yí padà, ohun tó ń yí padà náà ni wípé ìgbà mìíràn, ó lè jẹ́ ìgbà tó bá wù mí láti fi owó ránṣẹ́ sí wọn. Owó lè má sì ní ọwọ́ mi, owó lè má sì ní ọwọ́ mi ṣùgbọ́n to tó lè, tó lè dínà àti fi owó ránṣẹ́ sí wọn ṣùgbọ́n ní kété tí mo bá rí owó, ó lè má jẹ́ ìgbà tí mo máa ń s ṣe e sí wọn lóòrèkóòrè. Ó wa lè jẹ́ ìgbà mìíràn, màá sì ṣe e sí wọn.

Ki ni o maa n mu o rerin? Àh, àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn ò pọ̀. Akoko bíi re, oun ni ti n ba ri nkan ìdùnnú, nkan ìdùnnú, nkan to dùn mo mi nínú, maa maa rin eri. Mo lè rí ẹ̀rìn láti àárọ̀ dí alẹ́ lórí nǹkan náà. Tí mo bá rí nǹkan tó dùn mọ́ mi ní inú, tí ó dùn mọ́ mi nínú, tó dùn mọ́ ìṣẹ̀dá mi, a maa mú mi kì n ma rẹ́rìn. Ikeji bíi rẹ̀, òun ni wípé tí mo bá ń wo ẹ̀rùn, ẹ̀rọ amóhùnmáwòrán, tí mo rí nǹkan tó ń pa mí ní ẹ̀rìn níbẹ̀, màá ma rí ẹ̀rìn. Tàbí tí mo bá rí ẹnìkan tó wà ní àyíká àbí àgbègbè àbí ibí tí mo bá wà tó bá jẹ́ ehn adérìn pòsọ̀nú tó ń pa mí lẹ́rìn, èyí náà ó máa ń jẹ́ kí n rẹ́rìn. Ṣùgbọ́n pàápàá jù lọ, òun ni pé tí n bá rí nǹkan ìdùnnú á máa mú kí n máa rín ẹ̀rìn.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? À mo máa n jẹ ẹran o. Mo fẹ́ràn ẹran dáadáa. Mo fẹ́ràn ẹran. Mo lè jẹ ẹran tí n bá, gbogbo ìgbà tí n bá ṣà ti ń jẹun. Mo lè, mo máa ń fẹ́ràn láti fi ẹran jẹun. Mo máa ń jẹ ẹran o. Mo máa ń jẹ ẹran. Mi ń ṣe ẹni tí kò fẹ́ràn láti jẹ ẹran. O jẹ́ ẹni tó fẹ́ràn láti jẹ ẹran.

Sọ fún wa nípa ibi gbígbẹ tí o ti kọjá. Ibi gbígbẹ tí mo ti kọjá, òun náà ni ẹ̀rùn ibi tóóró ọ̀nà, ọ̀nà kéréje sí tó wà ní àárín ibi iṣẹ́ mi àti ọ̀nà àti ojú títì. Ibi tí o wà. Ibi tí mo wà náà ni mò ń wà ní ibi iṣẹ́. Bí o ṣe rí, ó ẹ̀rùn, ó dùn láti tẹ̀, ó rí dáradára. Ìgbà tí o lò. Ìgbà tí mo lò ńbẹ̀, bóyá bíi wákàtí méjì, òun ni mo ti lò ní ibí.

Sọ fún wa nípa mọ́ín-mọ́ín àti àkàrà. Ìyàtọ̀ wà láàárín mọ́in-mọ́ín àti àkàrà ṣùgbọ́n ohun èrò ìjà kan náà là ń fi ṣe é. Mọ́in-mọ́ín, ẹ̀wà la á gbò táa fi ṣe. Àkàrà náà, ẹ̀wà òun là máa ń gbò táa fi máa n se é. Bí a ṣe ń ṣe òun, bí a ṣe ń sèwọ̀n mọ́ín-mọ́ín, bí a ṣe ń ṣe mọ́ín-mọ́ín, a ó bó ẹ̀wà, a ó bo, a ó bó gbogbo èpo ara rẹ̀, a ó bo kúrò. Táa bá ti wá bo kúrò, a wá rẹẹ́, a dàá sínú omi. Á rẹ ẹ̀wà náà bóyá bí ọgbọ̀n ìṣẹ́jú. Tó bá ti rọ̀ díẹ̀, a gbe lọ sí ìdí ẹ̀rọ. Ká tó gbe lọ sí ìdí ẹ̀rọ á ra ata èyí tí wọ́n n pè ní ata rodo àti báwà àti àlùbọ́sa. A fi síi, á lọ lọ̀ọ́ lẹ́nu ẹ̀rọ. Táa bá wá lọ̀ọ́ lẹ́nu ẹ̀rọ, táa bá délé, a ó mú magí, a ó fi iyọ̀. Tó bá jẹ́ pé òròrò la fẹ́ lò tàbí epo, a ó fi sí. A wà pọn sínú ọ̀rá, a wà, a pọn sínú ọ̀rá kọ̀ọ̀kan. A wà fi sí orí iná titi tí bóyá bí a bí wákà ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí kan kò bá lè jinná dáadáa. Àkàrà, bá ṣe ń ṣe àkàrà, a ó bò ẹ̀wà rẹ̀, a ó bo. Táa bá ti bòo, á rẹ òun náà fún ìṣẹ́jú, fún ìṣẹ́jú mélòó kan. Táa bá ti rẹẹ́, tó bá ti rọ̀, a ó lọ lọ̀ọ́ lẹ́nu ẹ̀rọ. A ó fata si àti àlùbọ́sà, ìyẹn rodo àti àlùbọ́sà. Táa bá ti lọ̀ọ́, táa bá ti dé, a ó mú ẹ̀wà náà, a rẹ àlùbọ́sà síi, a ó fi magí síi, a ó fi iyọ̀ síi. A wà pòó pọ̀, a ó gbé òróró, a gbé kaná. Táa bá ti gbé òróró kaná, tó bá ti gbóná, a má mú, a mú síbí. A máa fi dà àkàrà náà, a máa fi dà sórí iná. Láàárín ìṣẹ́jú márùn-ún, àkàrà ó jinná. A ó wàá, ká tó wàá a ó yi padà torí kó má jẹ́ pé apá kan ni ó jiná tápá míì ò ní jiná táa bá ti rí pé ó ti, ó ti jinná, a ó wàá, ó ti di jíjẹ nìyẹn. Ìgbà tí ẹ̀ ń jẹ wọ́n, kò sí ìgbà táa ò lè jẹ wọ́n. A lè jẹ láàárọ̀, a lè jẹ lọ́sàn-án, a lè jẹ wọ́n lálẹ́. A ó sì fi mú ògì. Ibi tí a ti ń rà wọ́n, àwọn ibi tí a ti ń rà wọ́n, a máa ń rà wọ́n ní agbègbè wa, ní ọjà. Àwọn kan ń ṣe ní àdúgbò wa tí a máa ń rà wọ́n ní ibi bẹ̀.

Sọ fún wa nípa ìpè fídíò pẹ̀lú ìbátan tí ó jìnnà. Ìpè fídíò pẹ̀lú ìbátan mi tó jìnnà. Ìbátan mi yìí, ó ń gbé ní ìlú, ìlú tó ń gbé ó jìnnà sí mi, ó jìnnà gidi gan. Tí a bá fẹ́ bárawa sọ̀rọ̀, a máa ní láti pe ara wa ní wákàtí wo. Wákàtí tí a máa ń lò. Ìgbà míì a máa ń lo wákàtí kan, ìgbà míì méjì, ìgbà míì mẹ́ta. Bí ayé bá ṣe wà sí pẹ̀lú ta ni? Pẹ̀lú ìbátan mi tí mò ń rí, ọmọ ẹ̀gbọ́n bàbá mi. Òun ni ìbátan yìí. Ohun tí ẹ̀ ń sọ, àwọn nǹkan tí a ń sọ náà ni a máa ń sọ̀rọ̀ lórí bí ayé wa yóò ṣe dáa, lórí iṣẹ́. A máa ń sọ̀rọ̀ lórí iṣẹ́, a máa ń sọ̀rọ̀ lórí àwọn ẹbí wa tó kù, lórí àwọn ẹ̀gbọ́n wa káàkiri àwọn àbúrò wa. Ìlú tá a wà bó ṣe ń tẹ̀síwájú sí i, bí iṣẹ́ wa ṣe ń tẹ̀síwájú sí í, bí ayé wa ṣe ń tẹ̀síwájú sí í. Àwọn nǹkan tí a máa ń sọ nìwọ̀nyí.

Báwo ni rírà ó se rí tẹ́lẹ̀ báwo sì ni ó ṣe rí nisinyi? Rírà ohun, ohun tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó, ó rọ ni lọ́rùn láti rí nǹkan rà. Ba si nǹkan táa sì ń rà níìsín, kódà ó, ó, ó ni, ó ní, ó ní ènìyàn lára púpọ̀púpọ̀. Ohun táa ń fi ọgọ́rùn kan ta fi ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun la ń fi àádọ́ta, àádọ́ta thousand ta fi ń rà báyìí. Ohun táa ń fi ọgọ́rùn náírà ta fi ń rà tẹ́lẹ̀, òun la fi ọgọ́, ẹgbẹ̀ẹgbẹ̀rún, ọgọ́ta ẹgbẹ̀rún la fi ń rà níìsín. Bí àpẹẹrẹ, ọgọ́rùn náírà a máa ń fi ra, ẹgbẹ̀rún náírà a máa ń fi ra ìrẹsì, kóńgò, gbogbo nǹkan táa bá rà gan. Ó lè, àpò ńlá, á kún bákán, a sì tún gba, á gba ṣeéńjì, a gba padà. Ṣùgbọ́n nísìí, ohun táa bá fẹ́ fi ẹgbẹ̀rún náírà rà, a, kòko kòkò ó lè. Owó tí a n ná, iye tí a fi ń ra nǹkan nígbà náà kọ́ la fi ń ra nǹkan ní ìsìnyí. O ti, o ti, o ti, o ti pọ̀. Ìgbà mélòó ni ó ń gbà? Ìgbà tó n gbà náà ni pé ìgbà tí ó yí padà ńbẹ̀ náà ni láàrin ọdún mẹ́jọ sí isinyi náà ní gbogbo ẹ̀. O fi rí bí ó ṣe rí yí. Ohun tí ò n rántí. Àwọn ǹkan tí mò n rántí náà ni pé nígbà tí mo wà ní ilé ìwé nígbà náà. Tí wọ́n bá sẹ́ńdì, ẹgbẹ̀rún méjì sí mi, nínú ẹgbẹ̀rún méjì, màá ra ìrẹsì, màá ra gàárì, màá ra oun oúnjẹ, màá ra oun ọbẹ̀, màá ra, tí n bá fẹ́ ra bàtà màá ra níbẹ̀, màá ra aṣọ níbẹ̀. Ṣùgbọ́n nisinyi ẹgbẹ̀rún méjì náà òun ni a máa n fí ra ìpápátè. Bí ó fẹ́ ra, ọtí ẹlẹ́rìndòdò àti ìpápánu ẹgbẹ̀rún méjì ó ti lọ.

Lérò rẹ, ìwà wo ni olórí rere gbọ́dọ̀ ní? Ìwà tí olórí rere tó kọ́kọ́ gbọ́dọ̀ ní, tó gbọ́dọ̀ ní, ohun ni ìwà ìbẹ̀rù Ọlọ́run. Ó gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. Ohun ti ó ṣe pàtàkì jù, bẹ́ẹ̀, ohun tó ṣe pàtàkì jù, ohun ni pé nígbà tó bá ti ní ìbẹ̀rù Ọlọ́run, kó tún wá ní ẹ̀mí ìkáàánú, kó káàánú. Tẹ́níyan bá ní ẹ̀mí ìkáàánú láti káàánú àwọn mẹ̀kúnnù ti, àbí àwọn ẹni tó wà ní abẹ́ rẹ̀. Tó bá ni ní èmi ikaanu, o ti ní ohun gbogbo. Ohun tí kò gbọ́dọ̀ ṣe, kò gbọ́dọ̀ jẹ́ kí ìwà ìmọ̀tarani nìkan kó jọba nínú ayé rẹ̀. Tó bá ti ní ìwà ìmọ̀tarani nìkan, kò ní jẹ́ kí àwọn tó wà ní abẹ́ rẹ̀, káwọn náà dìde. Sé o ti ríru ẹni bẹ́ẹ̀ dáadáa? Mo ti riru ẹni bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ olórí rere tí ó dè ní ìwà rere, mo ti rí dáadáa.

Lérò rẹ, báwo ni iṣẹ́, báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? Ah! Síṣe iṣẹ́ nílé, lòótọ́, ó máà n, ó máa n mú, ó máà n, ó máa ń wọni ní ọrùn. Ẹ máa ṣiṣẹ́ ilé ṣùgbọ́n ní ṣíṣe, tí a bá ń ṣiṣẹ́ ilé, ó máa ń dára púpọ̀ púpọ̀, pàápàá jùlọ fún obìnrin. Ohun k'eèyàn bá ń tún ilé ṣe, ínú ilé arẹwà, ó sì máa ń dára. Ohun tí ó dára, ohun tí ó dára ni láti máa tún ilé ṣe nítorí pé nígbà tí a bá ń ṣiṣẹ́ ilé, bo ya yálà á fọ́bọ́, yálà a f'aṣọ, yálà a gbálẹ̀, yálà a tún a gba gbogbo gban--bàǹtí, gbogbo ìdọ̀tí tó wà ní àyíká àti agbegbé inú ilé wa. Ta bá sẹ èyí, ínú ilé gan, á dùn-ún wò láti rí. Ohun tí ó nira, ohun tí ó nira níbẹ̀ náà ni wípé ènìyàn lè ṣẹ́ tán, kó wá rẹ́, kó rẹ́, kó rẹ́, kó rẹ́ ara, kó rẹ́ ara. Ǹkan tó nira nbẹ̀ náà ni pé nígbà teèyàn bá siṣẹ́ tán dándán ni ó gbọdọ̀ rẹ́ ara. Ṣé o ti gbìyànjú rẹ̀? Mo ti gbìyànjú ẹ̀ o. Mo tún ti sẹ láàárọ̀ yìí. Mo ti tun-- mo tun ti se ni àárọ̀ yìí.

Ọ̀rọ̀ wo ni ò ń lò tí àwọn ará ibo mìíràn kò ní yẹ? Ọ̀rọ̀ tí mo ń lò náà ni ọ̀rọ̀ ìmú lọ́kàn lé. Ọ̀rọ̀ tí mo máa ń lò náà nìyẹn nígbà tí mo bá wà nínú bóyá iporuru ọkan kan, mo ní láti máa tu ara mi nínú pẹ̀lú ọ̀rọ̀ ohùn tí yóò túmọ̀ sí ohùn tí yóò túmọ̀ sí náà ni ẹ̀rọ̀ tí mo máa ń lò ohun ní pé, "ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde". Ohun tí ó túnmọ̀ sí náà ni wípé iṣẹ́ te èèyàn bá ṣe nílé, ohun náà ni èèyàn máa gbé lọ sí ìta. Ẹni mìíràn tí ó lo, ẹni mìíràn tí ó máa ń lo ohun náà ni ìyá tó bí mi lọmọ, àwọn náà máa ń fi ṣe ọrọ ìṣìtí fún mi.

Sọ fún wa nípa ìrántí àkókò ìkórè. Ìrántí àkókò ìkórè, òun ni ní ìgbà tíì mo lọ sí ìlú wa nígbà náà. Ó wa bọ́ sí àkókò tí wọ́n ń ṣe ìkórè. Ìyá bàbá mi wọ́n mú mi lọ sí ibi bẹ̀. Oníkálukú tó ní oko, ẹni tó gbin ọ̀gẹ̀dẹ̀, tó gbin ọsàn, tó gbin ilá, tó gbin oríṣiríṣi nǹkan oko tí wọ́n gbin. Wọn kò wá. Ohun tí ìwọ bá ní ìwọ ó fún ẹlòmíí, ẹlòmíí náà ohun t'óun náà bá gbin, òun náà ó kó fún won. Ẹni tí ó ń ṣiṣẹ́, àwọn ẹni tó ń ṣiṣẹ́ náà, wọn máa ń ṣe náà ni àwọn, àwọn àgbẹ̀. Àwọn àgbẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́. Ohun tí à ń ṣe, ohun tí à ń ṣe náà ni pé, ẹ̀ wọ́n á ṣe àjọyọ̀ wípé àwọn ti ṣiṣẹ́ fún ògbólógbòó ọdún kan gbáko, wọ́n n ṣe àjọyọ̀ lé lórí. Oun ti o n dúró lọ́kàn mi, oun ti o n dúró lọ́kàn mi náà ni wípé, won fi n dupe ni owo ọlọ́run nipe o tun dawon si.

Ṣàlàyé, ṣàlàyé bí o ṣe ń tún ohun kékeré ṣe ní ilé. Bí mo ṣe ń tún ohun kékeré ṣe ní ilé náà ni pé tí nǹkan bá bàjẹ́ tí mo bá ní òye láti ṣe, mo máa ń ṣe. Ohun tí o tún ṣe kẹ́yìn kẹ́yìn. Ohun tí mo tún ṣe kẹ́yìn náà ni àpótí ìjókòó ilé wa. Àpótí ijoko ti mo fi máà n joko owó, owó, mo wá mú èṣó mo fi kán mọ́lẹ̀. Ó sì ṣe ìjókòó ohun èlò tí ó ní. Ohun èlò tí mo ní náà ni ẹ̀wọ̀n èṣó àti à ẹ̀wọ̀n tó fi ń kan nǹkan mọ́lẹ̀. Ohun náà ni mo fi ń kan papọ̀. Ẹni tí ó ń bèrè lọ́wọ́, ẹni tí ó ń bèrè lọ́wọ́ náà ni àwọn t'ajo ń gbé le. Ohun náà ni ajo máa ń lo.

Sọ fún wa, sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Ògì tàbí ẹ̀kọ yàtọ̀ ṣùgbọ́n, ǹkan èròjà kan náà, òun náà ni a lò fún méjèèjì. Bí a ṣe ń ṣe, bí a ṣe ń ṣe ògì niwọ̀nyí, a máa mú ògì, ẹ̀, àgbàdo, á rẹ́ sí, sínú omi fún ọjọ mẹ́ta. A á rẹ́ẹ sínú omi fún ọjọ mẹ́ta àbí ọjọ méjì. To ba ti ro díẹ̀ a o wa jáde. A lọ lọ ní ìdí ẹ̀rọ. Tá bá ti wá lọ, a ṣẹ̀, a máa ṣẹ̀, a máa fi ohun aṣẹ, ohun ta fi ń ṣe ǹkan, aṣọ ìṣẹ́gi àbí àjọ̀, a fi ṣẹ́ erí ara ògì náà, a fi ṣẹ̀ dànù. Tá bá ti wá ṣẹ, a wá dà á sínú aṣọ ńlá tàbí ẹ̀un abọ́ ike. Ike ńlá báafùn, a dà á sí. To ba je inú báafùn ni, a dè ẹ́ mọ́lẹ̀ fún ọjọ́ mẹ́jii àbí. O lè ro dáadáa. Èyí ti o bawa lo sisale omi a wa sókè. Èyí tó bá ṣara jọ tó wà ní ìsàlẹ̀, òun lá yọ omi orí ẹ, á yọ dànù. Èyí tó bá wà ní ìsàlẹ̀ yẹn, òun ni ògì tá a máa po. Tá a bá fẹ́ mú ògì, tá a bá fẹ́ mú, tá a bá fẹ́ mú ògì, a, tá bá, tó bá ti wá ṣètan, a mú, a gbe omi kaná tá a bá fẹ́ po ògì náà. A gbomi kaná. Tómi bá ti ho, a, a mu, a dà á sínú, sínú si orí ògì yẹn, a po ó tí ò fin ni ní kòko. To ba je pe eko ni nígbà ti a ti se àwọn nkan wọ̀nyí ta ti se ta ti mu jáde ta ti ya omi kúrò nínú ògì tutu awa mu omi aa gbe kaná táa bá ti wá gbe kaná tómi bá ti hó, a mú ògì túntún yẹn, a bù ú sínú abọ́ kan. A bù omi, omi túntún sì í. A wá pa pẹtẹ, a fọ yangányangán. Yangányangán tí yóò fọ. Tó bá ti wá fọ, a wá dà á sórí omi tó wà ní orí iná. A ti fojú wo omi náà, a ti fojú wo o sún. Ko má lọ pọ̀ ju ògì tá a fẹ́ dà sí lọ. A wá mọ̀ ọ́ ro. A mọ̀ ọ́ ro, a mọ̀ ọ́ ro, kó má bà á ní kòkó. Títítí tí ó fi le, tí ó fi ki. To ba ti wa kii awa daa sínú abo aayo tàbí ike. A dà á sí, a dè e pà mọ́lẹ̀ dí alẹ́. Ìgbà tí yóò bá fi dí alẹ́, yóò ti le. Òun ni ẹ̀kọ jíjẹ pẹ̀lú kí wá, pẹ̀lú, pẹ̀lú nǹkan táa fi le jẹ. Tó bá jẹ́ ògì ni, a lè fi ògì, a lè fi kúlí, a lè fi àkàrà, a lè fi mú. Èlomíì máa lọ ẹ̀pà, èèyàn míì máa ń lo sugar, kò sí nkan elomii nló mọ̀í-mọ́í. Àti ẹ̀kọ tó bá jẹ́ ẹ̀kọ, a lè fi àkàrà jẹ, a lè fi mọ̀í-mọ́í jẹ, èlomii a sì máa lo ọbẹ̀. Ìgbà tí ẹ mú, ìgbà tí a mú ògì, a máa mú ògì láàárọ̀. Èlomii fẹ́, èlomii fẹ́ràn rẹ̀ débi pé ó lè mú ní alẹ́ kó tó sùn. Ẹ̀kọ jíjẹ náà kò sí ìgbà tí a lè jẹ́. Kò sí ìgbà tí a lè jẹ ògì tàbí mú. Aàlẹ́ mú ògì tàbí jẹ ẹ̀ko nígbà tó bá ṣà tí wun wá jẹ.

Òwe wo ni ó máa ń pa? Kí sì ni ó ń túmọ̀ sí ní tòótọ́? Òwe tí mo máa ń pa náà ni òwe tí mo máa ń pa, òun náà ni "Ìgbà ìpọ́njú òun la mọ́ ọ̀rẹ́ ẹ wo." Bẹ́ẹ̀ ni, ìgbà ìpọ́njú òun la mọ́ ọ̀rẹ́. Ohun tí ó túmọ̀ sí i, òun ni wípé nígbà tí ènìyàn bá wà ní àkókò, àkókò ìpọ́njú, bóyá èèyàn wà ní àkókò tí ènìyàn ń la ǹkan kọjá, tí ènìyàn wà rí ẹnì kankan, ẹnì kankan, ó dìde sí ìyàn. Ṣùgbọ́n tí èèyàn bá rí ẹnìkan tó wá dúró tì yàn, ìgbà yẹn, òun ni ó túmọ̀ sí wípé ìgbà ìpọ́njú òun ni a mọ̀ ọ̀rẹ́ tó dára, tó fẹ́ràn ìyàn tí ń dẹ́nú dẹ́nú. Ìgbà tí ó ń pa, ìgbà tí mò ń pa náà ni wípé ìgbà tí mo bá la ìṣòro kan tàbí kejì tí mo bá ń là kọjá.

So fún wa nípa ìmọ̀ràn ti o ko gba ṣùgbọ́n ti o jẹ òtítọ́? Ẹ ìmọ̀ràn tí mi ò gbà ṣùgbọ́n tí ó jẹ́ òtítọ́ náà ni wípé mo mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ mi, iṣẹ́ atogun togun ni mo n se. Ṣùgbọ́n mo wá mọ̀ iṣẹ́ irun, mo mọ̀ bó ṣe ń yí ọwọ́ padà ṣe irun fún èèyàn, mo mọ̀ ṣé, mo mọ̀ ṣé. Ẹni ti o gba o ẹni ti o gba mi ni iyanju náà ni wípé wọn gbami ni ìmọ̀ràn wípé ki n lo ki n maa fi iṣẹ́ ki n maa fi irun sise yen kin ma fi jẹun ki n ma se fún àwọn ènìyàn ki n ma gba owo. Ẹni tí ó gbà mí ní ìmọ̀ràn náà ni ọ̀rẹ́ mi tí ó gbà mí ní ìmọ̀ràn náà pé kí n má jẹ kí ẹ́hún, kí ẹ́hún àǹfàní náà ó kófòmi rún. Kí ló dé tí o kò fi gbà? Ohun tí ó jẹ́ kí n gbà ni wípé gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ta ògùn ta ògùn ni mò ń ṣe. Kosi bi mose fe si soobu ti mo n ko ogun si ti maa tun wa ma se irun fún àwọn ènìyàn níbẹ̀. Wọn ò jọ lọ papọ̀. Ìdí níyì tí mi ò fi gbà. Ìgbà tí o wá mọ̀? Ìgbà tí mo mọ̀ náà ni wípé nígbà tí, bá ti, tí ọwọ́ bá sá fẹ́rẹ́ lọ́wọ́ mi, màá ma mọ wípé tó bá jẹ́ mo ti lè ṣe ǹkan báyìí tí mo ti gba ni àsìkò yìí, màá rí àwọn tí ó wá ṣe irun tí màá sì ní òwò lọ́wọ́.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza, emi ò fẹ́ràn pizza gan-ji jẹ. Mi ò fẹ́ràn rẹ̀ o. Mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀. Ìtúmò sì wípé àwọn nǹkan mi ò fẹ́ràn nkankan gan nínú-- lórí pizza náà. Mi fẹ́ràn re ko je ki n fẹ́ràn àwọn ohun elo ti won lo si gan.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ọ̀nà tí mo n gbà ti mo fi máa ń rántí rẹ̀ náà ni wípé ní gbogbo ìgbà, mo j'ẹ́níkan tó jẹ́ pé tó bá ṣe àdéhùn, mi ò kí ń gbàgbé ráráraraa. Ó máa ń wà ní ookàn ayà mi ní gbogbo ìgbà. Kódà tí ń bá sùn tí mo jí, màá rántí pé mo ṣe àdéhùn fún àwọn ènìyàn. Mo máa ń rántí dáadáa tí ń bá ṣe àdéhùn fún àwọn ènìyàn.

Kí ni o lè ṣe nísinsìnyí tí o kò lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Nǹkan tí mo lè ṣe nísinsìnyí tí mi ò lè ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn ni, àkókò ìdá níkan wà, ìdá níkan wà tí mo wà. Ní ọdún mẹ́wàá sẹ́yìn, mi ò lè dá wà bẹ́ẹ̀. Kini? Pe mo dáa wa níbí ti mo daa wà yìí, pe mo dáa gba ile, èmi náà daa wa ni ibìkan, ohun náà ni nǹkan ti o ṣẹlẹ̀ ni ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n to ti ṣẹlẹ̀ nisinyi bí o ṣe kọ́, bí mo ṣe kọ́ náà ni wípé, nígbà tí mo kóo lọ́dọ̀ àwọn òbí mi tí mo lọ sí ilé-ìwé tí mo jáde, mo ní láti kóo ní abẹ́ wọn nítorí pé dandan ni fún ọmọ láti wà ní ibi ọ̀tọ̀, láti ní láti ní ìdádúró sí ibìkan fúnra laare. Ohun tí o fi ń ṣe. Ohun tí mo fi ń ṣe náà ni wípé mo fi ń kó ara mi, wípé mo fi ń kó ara mi nígbà tó bá yá, nígbà tí mo bá lọ sí ilé ọkọ àti tí mo bá fẹ́ lọ síbi tó jìnnà, tí mo bá fẹ́ kúrò ní ìlú tí mo wà lọ sí òkè òkun.

Báwo, báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń dojú kojú ìdènà ọkọ̀ náà ni wípé nígbà tí mo bá wa ọkọ̀, tí mo bá gùn ọkọ̀ ní ibi tí a ti ń gun ọkọ̀, nígbà tí a bá sì ń lọ tí a bá rí ìdènà ọkọ̀ ní ọ̀nà, ní ọ̀nà. Ohun tí mo máa ń ṣe ni wípé màá ní láti sọ̀kalẹ̀ láti gun alùpùpù èyí tó ń pè ní ọ̀kadà kó ba lè tètè gbé mi kúrò ní ibi tí ìdènà ọkọ̀ tó ti wáyé. Torí pé láìṣe yìí, a máa pẹ́ níbi tí a bá ti wù ní ìdènà ọkọ̀ náà. Mo wá ń láti gun ọ̀kadà kó ba lè gbé mi lọ sí ibi tí mo fẹ́ lọ ní kámọ́kámọ́ kíákíá.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mo fẹ́ràn rẹ̀. Èyí tó bá ṣà ti máa mowo pa--, tó bá ti jẹ́ pé yóò mú owó wá fún mi. Ohun tó bá ti máa mo wo wá fún mi dándán ni kí n ṣe o. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ita gbangba gan lo ma n ja owo ju, lo maa mu owo wọlé wa fún eeyan ju. T'éniyan bá ṣe iṣẹ́ ní ìta gbangba, a jẹ́kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rí nǹkan t'èèyàn ń ṣe, nǹkan t'èèyàn ń tà, won á ní láti wá báa'yàn ra jà, láti wá báa'yàn dòwò pọ. Mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Ó máa ń gbé ni jáde gan-an ni.

Lérò rẹ, báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Èrò mi ni wípé kò dára kí ọmọdé ó ní fóònù láti kékeré. Kò dára torí pé ó máa ń la ojú wọn sí ohun tí ó yẹ kí wọ́n ti mọ̀. Ọjọ́ orí wo ni ó tọ́? Ọjọ́ orí tí ó tọ́ láti máa lo fóònù, òun ni tí wọ́n bá ti dé ọmọ ọdún mẹ́ẹ̀dógún. Ọmọ ọdún mẹ́ẹ̀dógún, wọ́n ti ní òye àti ìmọ̀ láti wọ́n ti mọ ọ́tun yàtọ̀ sí ó sì dáadáa ní ọjọ́ orí. Ohun tí ó dára, ohun tí ó dára náà ni wípé kí-- lá-- tí ó dára náà ni wípé kí wọ́n máa rẹ̀ o-- kí wọ́n lo fóònù ní àkókò yìí bí i ọmọ ọdún mẹ́ẹ̀dógún. Torí pé nǹkan tí yóò fi dára kí wọ́n lo fóònù náà ni wípé wọn á la-- wọ́n á ní òye nípa bá ṣe ń lo fóònù. Wọn á ní òye sí àwọn, ày- ẹ̀rọ ayélujára káàkiri. Ohun tí ó ń kó ìdààmú bá ọ? Ohun tí ó ń kó ìdààmú bá mi náà ni wípé nígbà tí wọ́n bá ti tẹ̀tẹ̀ lo fóònù, wọ́n máa ń la ojú wọn sí ohun tí ẹ̀ kan làjú sí. Wọ́n á máa wòwo kúwo lórí fóònù. Wọ́n á máa lọ wo ẹrù èsì ìdánwò wọn lórí-- wọ́n á máa wo èsì ìdánwò tó yẹ kí wọn ṣe. Wọn á ti rí i, wọ́n á máa wò ó tó di ọjọ́ tí wọ́n fẹ́ ṣe ìdánwò. Eléèlo máa ń kó ìdààmú bá ọkàn mi.

Èdè wo ni o fẹ́ kọ̀ ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ náà ni èdè gẹ̀ẹ́sì n mo tún fẹ́ kọ́ sí tí mo fẹ́ mọ̀ dáadáa èdè gẹ̀ẹ́sì, nítorí pé èdè yìí kò síbi ti eyàn dé ní-ní gbogbo àgbáyé yìí tí ó ní lè sọ èdè yìí. Tó bá lọ́ mọ Yorùbá sọ, ni wọ́n bá, ó lójú ibi tó ti lè sọ. Tó bá je Hausa náà ni ó lójú ìlú tó ti lè sọ. Ṣùgbọ́n èdè òyìnbó ibi gbogbo oun ni wọ́n ti gbọ́ èdè yìí o.

Báwo ni o ṣe ń tọ́jú ojú nígbà tí o bá ń ṣiṣẹ́ pẹ́? Bi mose maa n tọ́jú ojú náà ni wípé ti n ba ti mose maa n tọ́jú ojú na ni wípé maa ni láti sinmi láti sinmi ojú na. Iyẹn ni pé láti sùn díẹ̀, láti rẹjú, mo ní, mo ṣe máa ń ṣe nìyẹn. Ìgbà mélòó ni on sinmi? Ìgbà tó ń sinmi náà ni wípé nígbà tí n bá ṣiṣẹ́ dáadáa ni máa sinmi kó jù mí kó ba lè, ó lè sinmi dáadáa. Kó ba lè sinmi kó má ba à má dààmilaamú. Ohun tí ò ń ṣe, ohun tí mò ń ṣe náà ni pé máa ní láti faralẹ́lẹ̀, láti faralẹ́lẹ̀, láti dijú láti sùn. Ohun tí ó ti kíyèsí, ohun tí mo ti kíyèsí náà ni wípé, tí máa ti ṣiṣẹ́ tó ti pẹ́, báyìí tí mò ti ṣíṣe fi ojú mi ṣiṣẹ́ tó pẹ́, orí a máa sán mi. Ojú a maa n romi mi ni gbádùn ara mi.

Sọ fún wa nípa òkè, odò tàbí ọgbà tí o fẹ́ràn jù. Oke tí mo fẹ́ràn jù ó wà ní, ní agbègbè kan ní, ní ọ̀nà àdúgbò wa sẹ́yìn. Ó wà níbẹ̀. Oke yẹn, ó jẹ́ wipé ó ga gan. Won maa n pe oke ibe ni ogo ausu Cocoa house o ni ile alaja meedogbon oun lo ni níbẹ̀. A máa wù mí láti lọ tóri, ó máa ń jẹ́ kí n máa wò pé báwo ni wọ́n ṣe kó ibí yìí. Oke tó wù mí nìyẹn. Odò náà tó dẹ̀ tú tí mo mọ̀ óun ni odò, odò kan wà ní ọ̀nà ilé ìjọsìn wa. Odò náà wà níbẹ̀ tó jẹ́ wipé a máa kí ẹsẹ̀ bọ̀ ka to lọ síbi tí a bá fẹ́ lọ. Odò náà ó funfun míni míni. Ọgbà tí mo wá fẹ́ràn jù, ọgbà kan náà wà ládúgbò wa. Ó jẹ́ pé àwọn ènìyàn ti lọ máa ń gba fẹ́ tán tí lọ máa ń gba atẹ́gùn tó dára. Bi o se n debe, bi mo se maa n debe náà ni pe mo maa n fi ese náà ni mo fi maa n rin lo si ibi ibe torí ko jina si ile wa. Ni àkókò wo? Àkókò tí mo máa ń fẹ́ òun ni pé kí n lọ ní ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ tàbí ní òwúrọ̀ tí mi o bá lọ ibi iṣẹ́. Màá lọ, màá lọ gba afẹ́fẹ́ tí tún ṣàrà pẹ̀lú ta ni? Emi nìkan oun ni mo maa n lo.

Sọ fún wa bí ìdílé yín ṣe ń péjọ ní àjọ̀dún? Bi ìdílé wa se maa n pejo ni ajọdun òun ni ìgbà ọdún ni ìgbà ọdún kérésì. Ìgbà ọdún kérésì ìdílé wa ló máa ń péjọ. Ẹni tí ó ń wá, àwọn tí ó ń wá náà ni àwọn ẹ̀gbọ́n mi wọ́n á wá, àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá mi, ọmọ ẹ̀gbọ́n ìyá mi, ọmọ àbúrò ìyá mi, ọmọ àbúrò bàbá mi, gbogbo wa. A á wo àwọn ẹ̀gbọ́n mi tó ti fẹ́ yàwó, tó ti lọ́kọ, wọ́n á kó àwọn ọmọ wá, wọ́n á kọkọ ata ìyá wọn wá. Àwọn tó ń wá ni ẹni tí ó ń se oúnjẹ. Ẹni tó máa ń se oúnjẹ ni a máa ń gbé oúnjẹ fún àwọn tó máa ń fi, tó máa ń fi oúnjẹ sísè, tó máa ń fi ṣiṣẹ́ ṣe, òun la máa ń gbé e fún. Ìgbà mélòó ni ó ń gbà? Ìgbà tí ó ń gbà náà ni ìgbà kérésì. Iyẹn ìgbà ọdún kékeré. Ìgbà kérésìmesì, òun náà ni a máa ń ṣe.

Ní ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ, ṣàlàyé ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ? Ah, ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún mi ni ibi iṣẹ́ wa torí ibi tí mo ti ń ṣiṣẹ́, ibi tí wón ti ń tún, mo ṣiṣẹ́ rí ní ibi tí wón ti ń tún, tí wón ti ń ṣe ojú, tí wón ti ń ṣe ojúlóge, tí wón ti ń fọ ara, tí wón ti ń ṣe, ṣe ẹsẹ̀, wón á gé ìkaná ẹsẹ̀, wón a, wón a, wón a fọ ìdọ̀ti ẹsẹ, fọ ìdọ̀tí ara. Ibi tí mo ti ń ṣe iṣẹ́ tí wón ń ta ohun ìpara tó máa ń mọ ara ijọ lọ, ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Wákàtí wo ni o bẹ̀rẹ̀? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ yìí. Láti ago mẹ́jọ tí mo ti dé. Láti ago mẹ́jọ tí mo ti dé ibi iṣẹ́ ní ọjọ́ yìí, mo sì bẹ̀rẹ̀ ní wáyà ago mẹ́jọ tí mo ti bẹ̀rẹ̀, mo dẹ̀ ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ di ìrọ̀lẹ́. Ohun tí o ní láti ṣe. Ohun tí mo ní láti ṣe náà ni pé bí mo ṣe ń dá kọsítọ́mà, bí mo ṣe ń dá oníbàárà kan lóhùn, ni mí ń wọlé. Tí mò ń dá lóhùn, ni mí ń wọlé. Tí mò ń dá lóhùn, oúnjẹ tí mo gbé lọ ní ọjọ́ yígan mi ò lè jẹ́, mo gbe padà sílé mi. Ìgbà tí o sinmi. Ìgbà tí mo sinmi ni ìgbà tí mo wá seṣẹ̀ dé ilé, mo sẹ̀ṣẹ̀ sinmi tí mò sẹ̀ṣẹ̀ lè jẹun.

Kíni o máa ń jẹ ní àárọ̀? Oun tí mo máa ń jẹ ní àárọ̀, mo máa ń mu ògì, mo máa ń mu ògì ní àárọ̀. Wákàtí ò, bí awọ àago mẹ́sàn-án, màá kókó mu ògì náà, màá fi tẹ́lẹ̀ inú mi kí n tó wá jẹ oúnjẹ míì, papọ̀ tàbí nìkan. Mo máa ń jẹ papọ̀ mọ́ ǹkan nìkan, mi ò ní jẹ nìkan. Bá ti mu ògì, màá seṣẹ́ wá jẹ oúnjẹ míì. Le ní orí, ṣé o ń yí padà. Ó máa ń yí padà. Kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń mu ògì kò tó dípé mo jẹun. Mo lè wo ọkàn mi, kí n mo ni pé, kí n yí oúnjẹ tí mo fẹ́ jẹ, kí n yí padà.

Sọ fún wa bí o ṣe ń wá ohun tí ó sọnù. Bí mo ṣe ń wá ohun tí ó sọnù náà ni wípé má, má má wá, mo má ń wá náà nì títí tí má fi ìrì tí n bá dé ri náà, màá gba kámú. Ohun tí ó sọnù kẹ́yìn, ohun tí ó sọnù, tí ó sọnù kẹ́yìn, òun náà ni, owó mi. Mo fẹ́ lọ ra nǹkan, ó wá, mi ò mọ́ bó ṣe jábọ́. Mo sì wá káàkiri, mo lọ káàkiri, mo wá gbógbo bí tí mo rin si ni mo wá lọ. Mi ò rí. Ibi tí ó wà, ibi tí ó wà náà ni pé mi ò mọ ibi tó wà. Mi ò mọ ibi tí ó bo sọnù sí. Mi ò-- ṣe ó rí? Mi ò rí o. Mi ò rí. Mo dẹ̀ padà wá sí ilé.

Báwo ni o ṣe máa ń bá ìbátan tí ó jìnnà sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá ìbátan tí ó jìnnà sọ̀rọ̀ náà nípa ẹ̀rọ ayélujára, ẹ̀rọ fóònù tí mo mú dání, òun náà ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Màá pè wọ́n, a dè jọ sọ ọ̀rọ̀, tàá bá fẹ́ sọ ìgbà mélòó, à ìgbàa, ko nígbà o, kò kí ní ìgbà. Ìgbà tí a bá ti fẹ́ bá ara wa sọ̀rọ̀ náà ni, ó lè jẹ́ èmi ni màá pe wọ́n, ó sì lè jẹ́ àwọn ni wọ́n máa pe mí. Ọ̀nà wo, ọ̀nà tí a máa ń gbà náà ni wípé ọ̀nà bíbá ara wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára iyẹ́ń tí à ń pè ní Facebook tàbí WhatsApp tàbí kí n pe wọ́n tàbí káwọn náà pè mí lórí àgọ. Ohun tí à ń sọ, ohun tí à ń sọ náà ni lórí, ó ń dá lórí ẹ̀m ìgbé ayé wa. Báa ṣe íbi tí a dé, íbi tí a fẹ́ lọ, nǹkan tó wù wà láti ṣe, a máa bèrè nípa àwọn ẹbí àti ara wa tókù. Àwọn nǹkan tí a máa ń sọ náà ni.

So fún wa bi o se n ra ohun ti o won sọ fún wa bí o ṣe ń ra ohun tí ó wọ́n. Bí mo ṣe ra ohun tí ó wọ́n náà ni wípé, màá rà náà ni nítorí pé kò sí-- mi ò níí, kò sí ohun tí mo fẹ́ ṣe ju pé kí n rá lọ. Mi ò le jẹ owó tí mo ní lọ́wọ́, máa ní láti rà náà ni. Bí ó ṣe ń yàn, bí ó ṣe yàn. Bí mo ṣe ń yàn náà ni wípé nígbà tí ó jẹ́ pé bí wọ́n ṣe ń ta ní yen tí gbogbo eyan n rà. Dandan ni ké mi náà kin rà bẹ́ẹ̀. Ẹni tí ò beẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀, ẹni tí mo bẹ̀erẹ̀ lọ́wọ́ náà ni àwọn tí wọ́n ń ta nǹkan. Mo bá ti lọ síbi tí wọ́n bá ní, màá tún lọ sí ibòmìí tó bá jẹ́ bákan náà ni, màá ní láti rà. Ọjọ́ mélòó ni òun ronú? Ọjọ́ tí mo ń ronu, ọjọ́ tí mo fi ń rí ronu, ọ̀hun náà ni ọjọ́ tí bóyá ǹkan sá fẹ́rẹ́ ní ọwọ́ mi, tí mi ò, tí mi ò, tí tàbí òwó tí mo ní lọ́wọ́ kò tó ǹkan tí kò tó rà, ǹkan tí mo bá fẹ́ rà, ó máa ń fa ìrònú bá mi.

Sọ fún wa nípa ohun tí gbogbo ìdílé yín mọ̀. Ohun tí gbogbo ìdílé wa mọ̀ náà ni orin Ope. Ope mi, orin Ope ni àwọn ìdílé wa mọ̀. Ìgbà tí a ń kọ, ìgbà tí a máa ń kọ náà ni ìgbà gbogbo. Gbogbo ìgbà la máa ń kọ orin Ope. Gbogbo ìgbà ni a máa ń kọ. Ẹni tí ó ń bẹ̀rẹ̀, ẹni tí ó ń bẹ̀rẹ̀ náà ni ẹ hún. Bàbá mi, bàbá mi náà ló máa ń bẹ̀rẹ̀. Ibi tí ó ti wà, ibi tí ó ti wá, ibi tí ó ti wá náà ni ibi yẹn. Ibi tí ó ti wá náà ni pé nígbà tí a bá fẹ́ ṣàdúrà, náà ni ó máa wà.

Sọ fún wa nípa ìwé tí o dúró lọ́kàn rẹ. Ìwé tí ó dúró lọ́kàn mi náà ni ìwé yorùbá. Ìwé yorùbá iyen ìwé àwọn ìwé pélébé tí a n pè ní story book. Ìgbà tí ó ka, ìgbà tí mo kà á nígbà tí mo wà ní ilé ìwé, ní ẹ̀kọ́ kẹfà. Ẹ̀kọ́ kẹfà ni mo kà á. Ohun tí ó sọ, ohun tí ó sọ náà dá lórí ọmọ tó ń gbọ́rọ̀, ọmọ tó ń gbọ́rọ̀. Jíjẹ ọmọ tó ń gbọ́rọ̀. Ẹni tí ó máa ń sọ, ẹni tí mó máa ń sọ fún náà ni àwọn àbúrò mi. Mo máa ń jẹ kí wón mọ̀ wípé ǹkan tí ìwé yìí tó sọ nìyí. Mo sì máa fi ń fún àwọn náà ní, ìṣiníyè wípé káwọn náà jẹ́ ọmọ tó ń gbọ́.